Ní ọjọ́ ìsinmi, mo fẹ́ràn kín, mo fẹ́ràn kí máa sinmi gan tí má ti dé láti ilé ìjọsìn. Máa wá jókòó sílé, máa wá sùn, má sì múra fún ibi iṣẹ́ ní ọjọ́ kejì. Ǹkan tí mo sábà máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n ìgbà mí tí bá ní ibi tí mo fẹ́ lọ, tí mo bá ní ọ̀rẹ́ tí mo fẹ́ lọ kí, mo máa ń jáde. Ṣùgbọ́n ìgbà mí, màá sùn dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà tuntun, torí tí a à bá ní oníbàárà tuntun, báwo ni ibi iṣẹ́ ṣe fẹ́ dàgbà síi. Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Káa lè ní òun kówó tuntun máa wọlé, ṣẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀? Tówó tuntun bá ń wọlé, ti a bá rí iṣẹ́ tuntun, ibi iṣẹ́ máa ma dàgbà síi, iṣẹ́ ọ̀hún ma máa dàgbà síi, ó máa ma lọ láti ibi kékeré ó máa di àgbàlagbà ńlá.

Ìgbà tí ọjà tuntun máa ń jáde ó jẹ́ bí ẹ̀mẹrin ní, ẹ̀mẹrin ní oṣù. Why can't they hear me? Bó ní ṣe wá ṣe kí nìyi báyi ni sìn? Bá wo lè ṣe gbọ́ mi? Èmi ń gbọ́ràn mi o.

Ìgbà mí mo fẹ́ràn kan wọ́n máa fi ránṣẹ́ sí ilé ìfowópamọ́ mi. Ìgbà mí tí mo bá wá, àwọn mi wá ní pé àh, bóyá awọn ò ní ilé ìfowópamọ́ àbí kò sí owó pupọ̀ ní ilé ìfowópamọ́ wọn. Màá wá ní pé ó da, ẹ je kí ń gbá a ní, ẹ je kí ń fowó gbà, ẹ je kí ń fi ọwọ́ gba, ìgbà mí máa gbà lọ́wọ́, ìgbà mí wọ́n lè fún yan wípé kí n gba lọ́wọ́ ẹni náà.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò dáadáa. Mo ní àgbàlá òjò tó máa gba òjò fún mi. Ìbá mi gan, tí bá, tó jò bá ń rọ̀, mo ní àwọn ọ̀kẹ́ tí mo fi máa ń gba omi. Ó yẹ pé tẹ bá, tó jò bá ń rọ̀ báyìí, omi tí, omi tí n bá gba, mo lè máa lo fún bí, bí, bí ọjọ́, ọjọ́, ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin, bá mi òṣù, ọ̀sẹ̀ kan.

Bẹ́ẹ̀ni mo ti ríi, ìgbà tí mò ń ṣiṣẹ́ ní oko gan tí mo ní àwọn ẹran oko bíi ajá, mo ní adìẹ gan. So mò máa ń re wọn to jé pé tan bá ti dàgbà, màá ta wọn. Àwọn obìnrin tó wà níbẹ̀ tó máa ń yé ẹyin, tó bá ti yé ẹyin báyìí, màá lọ ta ẹyin, maa wá fi wọ́n lẹ́ kan máa dàgbà kan máa jẹun.

Ah! Bẹ́ẹ̀ni èmi máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi o. Tí mi o bá ṣe ìtọ́jú àwọn ọjà mi bó ní máa ti rówó, màá ṣe ìtọ́jú àwọn ọjà mi dáradára. Mo máa, mo máa ń tọ́jú wọn, màá gbé wọn síbi tó jẹ́ pe wọ́n ní tètè bàjẹ́, òjò ò ní bà wọ́n jẹ́ ńǹkan tí mo máa ń ṣe ni. Àìṣètọ́jú kẹ̀, maa ṣètọ́jú àwọn ọjà mi.

Mo fẹ́ràn kí máa wọ ṣòkòtò gan, torí tí bá wọ ṣòkòtò o máa mú mi kí n rí ṣamṣam, màá wá duro bí ẹni to jẹ pé ó mọ nnkan tó ń ṣe. Mo fẹ́ràn kí n máa wọ ṣòkòtò gan, tí n bá wọ ṣòkòtò báyìí, ìgbà mí mo fẹ́ràn kí n màá wọ, bọ́lẹ̀ to jẹ pé màá wọ látọke, gáùnù na máa ń pe, so mo fẹ́ràn kí n màá wọ.

Ní ìparí ọ̀sẹ̀, mo fẹ́ràn kí ń máa sinmi, kí n dẹ gbaradì fún ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo fẹ́ràn kí ń máa gbaradì fún ọ̀sẹ̀ tó ń bọ̀ bí i kí ń fọṣọ, kí ń tọ́jú irun mi, ìgbà mí máa ṣe irun tuntun tí màá fi gbaradì fún ọ̀sẹ̀ tó ń bọ̀ tí màá fi wá lọ ibi iṣẹ́.

Ìdáàbò bo ohun ṣara bẹ́ẹ̀ni, mo máa ń lo dáadáa ìgbà mí tí mo bá fẹ́ jáde, tí mo bá fẹ́ wọlé, tí bá wà àǹtà tí ó wípé wọ́n á ní "hhen, ẹ kìí lọ kíni", ṣùgbọ́n ní ìsìn bá ẹ, wọ́n ti ń gbàdúà ńlé wa. Ẹ kí n lọ, ṣe get.

Mo máa ń ṣe nígbà tí òjò ń rọ̀, òní wípé mo gba mìíràn wá, màá wẹ̀, màá fọṣọ, màá make dẹ̀ sure pé everything wa okay. Ẹ ní sọ English, ẹ má sọ̀rọ̀ loud loud, ó ti ń sọ pé òun ò gbọ́ yín báyìí. Bí òjò bá ń rọ̀, a máa ń fọ aṣọ, a máa ń tún inú ilé ṣe, a máa ń gbé omi òjò.